Ìbéèrè sọ wípé, báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà ran àwọn ènìyàn lọ́wọ́. Ọ̀nà àkọ́kọ́ ni fífúnni ní owó. Tí ó bá ní ènìyàn tó ṣe aláìní ní agbègbè mi, mo máa ń fún irú ẹni náà ní owó. Mo sì le fún ènìyàn ní oúnjẹ. Àìmọye àwọn tó ṣe wípé wọn ò rí oúnjẹ jẹ, tó ṣe wípé àti jẹ oúnjẹ ẹ̀ mẹ́ta lójúmọ́ ṣe wàhálà fún wọn. Nípa tí èyí, mo máa ń yin Ọlọ́run ní ara àwọn wọ̀nyí láti lè ràn wọ́n láti lè fún wọn ní oúnjẹ. Ọ̀nà mìíràn ẹ̀wẹ̀, mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ láti lè bá wọn ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí wọ́n bá fẹ́ ṣe. Fún àpẹẹrẹ, àwọn tó ṣe wípé wọn ò lè bẹ̀rẹ̀ mọ́lẹ̀ fọ aṣọ tàbí gbá ilẹ̀ ilé wọn. Àwọn bí àpẹẹrẹ bí àwọn arúgbó tó ṣe wípé àti bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ṣiṣẹ́ ó jẹ́ ìnira fún wọn lọ́pọ̀lọpọ̀. Mo máa ń fi èyí ran àwọn wọ̀nyẹn lọ́wọ́ láti lè bá wọn ṣe ìwọ̀nba àwọn iṣẹ́ tí wọ́n bá lè ṣe. Àwọn iṣẹ́ tó ṣe wípé níbi ìbẹ̀rẹ̀ mọ́lẹ̀ ni wọ́n ti máa ń rí ìdójúko. Ní ìdí èyí, ara ìrànlọ́wọ́ kan náà nìyẹn. Àwọn mìíràn sì wà ẹ̀wẹ̀ tó ṣe wípé wọ́n nílò kí a máa bá wọn sọ̀rọ̀. Ara ìrànlọ́wọ́ kan náà nìyẹn. Àwọn wọ̀nyí wọn ò ní ẹnikẹ́ni tí wọ́n lè bá ro ẹjọ́ tó ṣe wípé oríṣiríṣi ni wọ́n ń rò tí wọn ò lè sọ fún ẹnikẹ́ni. Ara ìrànlọ́wọ́ kan náà nìyẹn. Ọ̀nà mìíràn sì tún wà tó ṣe wípé mo tún fi ran àwọn ènìyàn lọ́wọ́ láti lè máa ṣe ìtọ́jú àwọn aláìsàn. Iṣẹ́ mi gangan ni eléyìí. Tí mo bá ṣe ìtọ́jú àwọn, àwọn aláìsàn, ó máa ràn mí lọ́wọ́ láti lè ran àwọn wọ̀nyí lọ́wọ́ náà ni. Ìrànlọ́wọ́ ní gbogbo ọ̀nà fún ènìyàn ó ṣe pàtàkì nítorí pé Bíbélì fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ wípé ẹnikẹ́ni tí wọ́n bá ní ipá láti ṣe ìrànlọ́wọ́ fún, ọ̀nà na ni kejì rẹ̀ tọ́jú rẹ̀. Ìṣe pupo.

Ìbéèrè sọ wípé, ṣe o máa ń jẹ oúnjẹ tó kù? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó kù. Oúnjẹ tó kù jẹ́ oúnjẹ tó ṣe wípé bóyá a sè ní alẹ́ àná, tó ṣe wípé èyí tó kù, a gbé kaná ní òwúrọ̀ ọjọ́ kejì, tàbí àwọn oúnjẹ tó ṣe wípé bóyá a jẹ kù ní òwúrọ̀ tó di ọwọ́ ọ̀sán, ta ṣẹ̀ṣẹ̀ tú gbé ta jẹ. Ìdí tí mo fi máa ń jẹ oúnjẹ tó kù ni wípé bíbélì fi ìdí rẹ̀ mulẹ̀ wípé kí ohunkóhun má ṣe ṣòfò. Èmi i fẹ́ kí ohunkóhun ṣòfò. Tí mo bá dẹ̀ fẹ́ jẹ oúnjẹ tó kù, èmi i dédé jẹ́ bákanbákan. Èmi tún gbọdọ̀ gbé kaná kí n tú sé kó gbóná dáradára. Nítorí wípé àìmoye kòkòrò àìfojúrí ló máa ń wà nínú àwọn oúnjẹ tó kù. Tó ṣe wípé tí a ò bá gbé kaná kó tú padà gbóná dáradára kí àwọn kòkòrò àìfojúrí wọ̀nyí kí wọ́n kú, a ò ní le jẹ́ dáadáa àbí kó ṣe ara wa ní ìjàmbá. Ní ìdí èyí, mo máa ń jẹ oúnjẹ tó kù. Tó bá ṣe wípé oúnjẹ náà mú dé èmi fún ara mi ni mò ṣe ìtọ́jú ẹ̀, tàbí tí mò ṣe ìpamọ́ fún kó tó di wípé mò fi sílẹ̀. Àìmoye àwọn àìsàn ní ènìyàn lè rí nípa jíjẹ oúnjẹ tó kù tí ó ṣe wípé ó máa ń bá àwọn ènìyàn lẹ́rù láti jẹ oúnjẹ tó kù. Ọ̀pọ̀ ìgbà ni ó wà nípẹ̀ tó ṣe wípé ta bá jẹ oúnjẹ ṣẹ́kù sí ibìkan, ta dé bóyá a wá lálejò, àwọn mìíràn wá n wá síbẹ̀ láti wá fi òògùn síru oúnjẹ bẹ́ẹ̀. Ohun tí ó máa ń bá àwọn ènìyàn lẹ́rù nìyí tí ò kí ń jẹ́ kí wọ́n jẹ oúnjẹ tó kù. Fún ìdí èyí, èmi ò kí máa ń fọwọ́ sí. Tó bá ṣe wípé ìta la wà láti jẹ àjẹkù oúnjẹ tàbí láti mú àmukù omi tàbí àmukù ẹlẹ́rìndòdò, àmọ́ ní tèmi o. Tó bá ṣe wípé oúnjẹ tí mo jẹ kù sí ilé, ara mi ni. Tí mi ò dẹ̀ lálẹ́ jo kankan ní àkókò yẹn, màá padà gbé kaná, màá gbé gbóná dáradára tí màá fi lè jẹ fún rara mi. Ẹ̀ṣẹ́ púpọ̀.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Ìbéèrè yìí ó ṣe pàtàkì ó sì múnú mi dùn nítorí wípé ohun tí mo bá fẹ́ wọ̀ lọ sùn ní ọ̀pọ̀ ìgbà, ó gbọdọ̀ jẹ́, ó gbọdọ̀ fi ọkàn síi bóyá àkókò ooru tàbí àkókò òtútù. Ohun tá ń wọ̀ sùn ó ṣe pàtàkì, a dẹ̀ sì gbọdọ̀ fi ọkàn sí irú àkókò tí a wà kó tó di wípé a mún ohun tí a lè wọ̀ lọ sùn. Àìmoye ìgbà ni a ti wọ aṣọ tó nípọn lọ sùn, ta fi ọkàn sí wípé òtútù mú tó ṣe wípé ní ìgbà tí ó bá di ọ̀gànjọ́ òru, a ti mú aṣọ náà táa ti yan dànù nígbà tí ooru bá bẹ̀rẹ̀ sí í mú wa. Ohun tí ènìyàn ń wọ̀ sùn kìní ó ṣe ó pé oríṣiríṣi. Èmí rán a ní jàlámíà, èmí rán a ní aṣọ pẹ́npẹ́, èmí rán náà a ní aṣọ tó ṣe wípé ó nípọn. Ni ìdí èyí a gbọdọ̀ fi ọkàn sí irú àkókò tí a wà. A sì rí àwọn mìíràn tó ṣe wípé wọ́n kì í wọ ǹkan kan lọ sùn bó ti wù ó kéré mọ́, bóyá aṣọ tó nípọn ni o tàbí aṣọ tó ní, tó ní, tó, tó ṣe pẹ́npẹ́ tàbí aṣọ tó, tó dára. Ẹ̀ni mìíràn tó ṣe wípé wọn kì í wọ aṣọ lọ sùn rárá, rárá, rárá tó ṣe wípé aṣọ ìbora nìkan ni wọ́n máa ń lò láti wọ̀ lọ sùn.

Ìbéèrè sọ wípé ṣe mo máa ń gbé àpò ẹ̀yìn. Bẹ́ẹ̀ni mo máa ń gbé àpò ẹ̀yìn. Èyí tí àwọn olóyìnbo ń pè ní backpack. Àpò ẹ̀yìn jẹ́ àpò tó ṣe wípé ó máa ń gba ẹrù lọ́pọ̀lọpọ̀. Ọ̀pọ̀ ìgbà sì tún ní wípé àpò ẹ̀yìn ó fini lọ́kàn balẹ̀ láti gbé, nítorí wípé wà á rí ọwọ́ méjèèjì rẹ fi ṣe àwọn ohun mìíràn tí o bá fẹ́ ṣe. Àpò ẹ̀yìn wúlò fún èmi gẹ́gẹ́ bí ènìyàn kan nítorí wípé ó ràn mí lọ́wọ́ láti kó ẹrù tó pọ̀. Ọ̀pọ̀ ìgbà ni ó wusẹ́ wípé tí mo bá ń lọ sí ibi iṣẹ́, gbogbo àwọn aṣọ tí mo nílò àti àwọn ohun mìíràn tí mo nílò ni mo máa ń kó sínú àpò ẹ̀yìn. Tó ṣe wípé ó yàtọ̀ patapata gbá sí àpò alápá, èyí tí wọ́n ń pè ní àpò ìkọ́ka. Àpò ẹ̀yìn wúlò fún èmi gẹ́gẹ́ bí ènìyàn kan nítorí wípé ó gba ẹrù dáradára. Àmúye àwọn ìgbà tó ṣe wípé tí mo bá fẹ́ rin ìrìnàjò tó jìnnà bí i ọlọ́jọ́ méjì tàbí mẹ́ta, àpò ẹ̀yìn yìí nìkan ni mo máa ń gbé sí ẹ̀yìn tí màá gbé pọ̀n tí màá máa lọ ibi tí mò ń fẹ́ bá fẹ́ lọ. Èyí ò sì ṣe ẹ̀rù wá ní jẹ́ kí ẹnikẹ́ni fúnra sími bóyá ibi tí mò ń lọ jìnnà àbí kò jìnnà. Àpò ẹ̀yìn ní àǹfàní tó pọ̀. Ó ní àǹfàní lórisìíríṣìí tó ṣe wípé ó jẹ́ kí n lè ṣe àwọn ohun mìíràn tí mo bá fẹ́ ṣe. Nípa bí mo bá fẹ́ gbé ẹrù mìíràn, àpò ẹ̀yìn ràn mí lọ́wọ́ dáradára. Fún ìdí èyí, mo fẹ́ràn àpò ẹ̀yìn o. Tí mo bá ti lówó, mo ṣe tó máa ra sí. Àpò ẹ̀yìn yìí náà ni àwọn ọmọ ilé ìwé máa ń lò láti kó ìwé wọn sí lọ sí ilé ìwé akẹ́kọ̀ọ́. Tó ṣe wípé ó ràn wọ́n lọ́wọ́ láti lè máa rìn kébékébé láìsí wàhálà tàbí ìdààmú. Wọn á tètè lọ, wọn á padà sílé pẹ̀lú àpò ẹ̀yìn wọn. Gbogbo ohun tí wọ́n bá fẹ́ kó lọ́gán, gbogbo ẹ̀ náà là á ṣe kó lọ́wọ́ kan. E Ṣé púpọ̀?